Èso tí mo fẹ́ràn jẹ ju, tí ó sì máa ń wù mí, tí sì máa ń ṣe ara mi lóore jù, òun ni èso mọ́ngòrò. Fún àwọn idi kọ̀ọ̀kan, èso mọ́ngòrò jẹ́ èso tó jẹ́ pé tí èèyàn bá jẹ ẹ́, ó máa ń jẹ́ kí èèyàn yagbe wọ́ọrọ́wọ́ fún ẹni tí inú ẹ bá kún tẹ́lẹ̀. Tí èmi bá ti jẹ mọ́ngòrò, ó máa ń jẹ́ kí n yagbẹ dáadáa tí ó sì ní jẹ́ kí igbẹ yẹn o dà mí láàmú. So, ó wà nínú àwọn nǹkan tó jẹ́ kí n fẹ́ràn èso mọ́ngòrò jù. Ẹ ṣe.

Oṣù tí a bí mi sílé ayé, oṣù tí a bí mi ni oṣù December, ní ọjọ kejìdínlọ́gbọ̀n Ọdún. Ti oṣù tí a bí mi nìyẹn, oṣù December.

Bí mo ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi, àkọ́kọ́ máa dìde lóru àyájọ́ ọjọ́ ìbí mi Máa yaná fìlà ráka mẹ́rin, sálámà méjì. Máa forí balẹ̀ fún Ọlọ́run ọba ọba tí ó dá mi wáyé, tí ń ṣọ́ ẹ̀mí mi, tí ò je nkan kan sé mi látọọjọ́ tí a ti bí mi sáyé títí di ọdún tó bá jẹ́ tí mò ń ṣe àyájọ́ ọjọ́ ìbí mi. Báyìí ni mo ṣe máa ń ṣe, bẹ́ẹ̀ ni màá tún ra ohun oríṣiríṣi ohun tí ẹnu ń jẹ fún àwọn akẹgbẹ́ mi láwùjọ láti ṣe àyájọ́ ọjọ́ tí a bí mi sí ayé.

Bẹ́ẹ̀ni, mo ní ìwà tó dára ní àsìkò tí mo ń bá n jẹun. Tí mo bá fẹ́ jẹun, màá fọ ọwọ́ mi. Tó bá jẹ́ oúnjẹ ọlọ́we, tí a tún mọ̀ sí olókèlè ní èdè Yorùbá, màá fọ ọwọ́ mi dáadáa. Iyen ọwọ́ otún mi síwájú kí n tó máa jẹun. So máa sì bẹ̀rẹ̀ sí ní jẹ èyí tí ó sún mọ́ wájú ọ̀dọ̀ mi. Mo sì máa ń fẹ́ kí n má jẹun láàrín ọ̀pọ̀ èèyàn torí pé oúnjẹ ò kí ń sábà lọ lọ́nà ofún mi dáadáa bí kí n máa jẹun pẹ̀lú ọ̀pọ̀ èèyàn. So, ó máa ń wù mí kí n bá àwọn èèyàn jẹun, pàápàá àwọn ẹbí mi àtàwọn ọ̀rẹ́ mi àtàwọn ojúlùmo. So, ìwà mi dá gidigidi lásìkò tí mo bá n jẹun.

Àṣà tí ẹbí mi máa ń ṣe jẹ́ àṣà tí gbogbo ìran Yorùbá máa ń ṣe. Ó náà ni àyájọ́ ọjọ́ àṣà Yorùbá. Nígbà tí a ó wọ aṣọ tí ó jojú ní gbèsè, tí ó jẹ́ ti ìbílẹ̀ tó jẹ́ ti Yorùbá, ṣùgbọ́n tí olúkúlùkù ó sì jáde ní nínú oríṣiríṣi aṣọ.

Bẹ́ẹ̀ni, mo mọ àmì ìràwọ̀ mi. Àmì ìràwọ̀ jẹ́ àmì oríṣiríṣi tí a máa ń rí láti mọ irú èèyàn tí ọmọ máa jẹ́ ní ọdún iwájú. Àwọn bàbá wa máa ń lò ó láti dá oríṣiríṣi ọmọ mọ̀ àti láti mọ irú ẹni tí ọmọ náà jẹ́. So, nitemi mò mọ àmì ìràwọ̀ mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ọ̀pá ìfàmú́ra nígbà tí mo bá mú ohun mímu. Ọ̀pá ìfàmú́ra jẹ́ ohun èlò tí àwa èèyàn máa ń lò láti fi fa nǹkan múmu láti inú bóyá ike àbí ìgò tí kò ṣe é dori rẹ̀ kọnu, tí ó sì jẹ́ ọ̀nà tó rọrùn láti mú ǹkan tí ò fi ní pa èèyàn ní orí.

Àwọn ojú òpó ayélujára tí mo wà jẹ́ eléyìí tí ó pọ̀. Àkọ́kọ́ ń bẹ, mo wà ní ojú òpó, ojú òpó ayélujára ẹni abẹyẹfò tí à ń pè ní Twitter. Mo wà ní ojú òpó ayélujára ti WhatsApp, mo sì wà ní ojú òpó ayélujára ti Facebook.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà. Yorùbá yìí ló wọ̀ fún fìlà. Dídé ni a máa ń dé fìlà. Tí a bá ti dé fìlà sí orí tán, a ó wá gẹ̀ ẹ́. Wọ́n máa ń gẹ́ fìlà sọ́tù nílẹ̀ Yorùbá, wọ́n sì máa ń gẹ̀ ẹ́ sóṣì. Bẹ́ẹ̀ ni wọ́n máa ń gẹ́ fìlà sí iwájú, tí eléyìí sì ní ìtumọ̀ kọ̀ọ̀kan tí ó sì ni tí olùkálùkù wọn bá mu ẹ̀sìn.

Rárá o, n kò ní àìsàn ìkórira sí oúnjẹ kankan. Èyíkéyìí nínú oúnjẹ yìí tí ó bá bá ènìyàn lára mu ni ó ṣe déde ẹnu mi. Oúnjẹ yálà ti ilẹ̀ Adúláwọ̀ àbí ti ìlú òyìnbó, gbogbo ẹ̀ pátápátá ni èmi máa ń jẹ. Èmi ò ní ìkórira sí oúnjẹ kankan. Níwọ̀n ìgbà tí oúnjẹ náà bá ti ń ṣe àǹfààní fún oríkerike ẹ̀ya ara wa, ẹ ṣe púpọ̀

À, mo máa ń ṣe eré, mo máa ń ṣe eré, ṣùgbọ́n eré idán. Àmọ́ mo jẹ́ ẹnìkan tí ó mọ̀ bá èèyàn ṣeré tí ó sì máa ń bá àwọn ẹranko náà ṣeré.

Bẹ́ẹ̀ni, ó wà nínú èròǹgbà mi pé tí Ọlọ́run bá lè ṣí ṣẹ́gi ọlá fún mi tí èmi náà nílé iṣẹ́ ńláńlá, tí mo nílé iṣẹ́ tí ó ń gba àwọn èèyàn ṣiṣẹ́, tí ó sì ń gbé oúnjẹ ká orí tábìlì àwọn èèyàn, má máa ń fún àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún. Éṣé púpọ̀?

Bẹ́ẹ̀ni, ẹ ṣeun fún ìbéèrè yìí. Ó wù mí púpọ̀ láti fẹ iṣẹ́ mi àbí fẹ ilé iṣẹ́ mi, àbí ní ẹ̀ka ilé iṣẹ́ ní oríṣiríṣi ìlú ní orílẹ̀ èdè àgbáyé. Tí Ọlọ́run bá bá mi ṣe, té mi náà dẹni torí sẹ́gi ọlá fún, màá fẹ iṣẹ́ mi káàkiri ti orílẹ̀ èdè àgbáyé náà tí àwọn náà ó mọ je àǹfààní nínú ilé iṣẹ́ mi. Oríṣiríṣi èèyàn a mọ ṣiṣẹ́ nínú ilé iṣẹ́ mi. Ó wù mí púpọ̀ ó sì wà nínú ètò mi. Ìlàkalẹ̀ tí ń bẹ wájú mi láti fẹ iṣẹ́ mi káàkiri gbogbo orílẹ̀ èdè àgbáyé. Ẹ ṣeun púpọ̀

Kò le láti ṣètò àbí láti parí, àbí láti ṣẹtọ, àbí láti parí ọ̀rọ̀ láàárín àwọn ẹlẹgbẹ́. Àwọn Yorùbá wọ́n lẹ́ni táa bá fẹ́ ilé rẹ̀ i jí nà. So kòsí ohun tó lè dà wá pọ̀ tí ò ní parí níwọ̀n ìgbà tí a bá ti fẹ́ran ara wa dáadáa. So èyí ló mú rọrùn fún mi láti parí gbogbo ohun tí ó bá jẹ́ rògbòdìyàn láàrín àwọn ẹlẹgbẹ́ mi, ẹṣe pupọ̀.

Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù. Oríṣiríṣi àkàrà ló wà nílẹ̀ Yorùbá tí a mọ̀. Imí wà, eré la fi ń ṣe, imí wà, koòkò la fi ń ṣe, imí wà, iṣu la fi ń ṣe. Ṣùgbọ́n èyí tí èmi fẹ́ràn láti máa jẹ jù, òun ni èyí tí à ń fi ìkòokò ṣe tí àwọn Yorùbá ń pè ní ojojo.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí n máa ṣe ìpàdé lórí fóònù. Torí mo jẹ́ ǹkan tó jẹ́ pé kì í sábà ráàyè púpọ̀ láti máa wọkọ̀ káàkiri àbí kiri káàkiri láti lọ síbi tí a bá sọ pé a ní ìpàdé tí ìgbà láàyè bá wá wà láti ṣe irú ìpàdé bẹ́ẹ̀ lórí fóònù àbí lórí ẹ̀rọ-àgb'emọ́wọ́ àbí lórí ẹ̀rọ léwọ́. Torí ǹkan pé fóònù lédè Yorùbá, ẹ̀rọ léwọ́, ẹ̀rọ alágbèéká ni Yorùbá ń pè é. So, ohun tí ń mú iṣẹ́ mi rọrùn, so mo fẹ́ràn kí n máa ṣe ìpàdé lórí fóònù, lórí ẹ̀rọ ìléwọ́.

Ìdojúkọ pọ̀ níbi iṣẹ́ mi, ṣùgbọ́n máa sọ díẹ̀ ń bẹ. Àkọ́kọ́ ìdojúkọ, òun ni pé kò sí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí mo lè máa wọ̀ bo wa láti lọ ibi iṣẹ́. Ẹ̀kejì ni pé ibi iṣẹ́ mi jìnnà púpọ̀ sílé. Ẹ̀kẹta n ni pé kò sí olùrànlọ́wọ́, kò sì sí owó ká fẹ́ fi gba àwọn olùrànlọ́wọ́ tí wọ́n á má ràn wá lọ́wọ́ níbi iṣẹ́. Ṣó ojẹ́ àwọn ìdojúkọ èyí tó ń dojúkọ wa níbi iṣẹ́. Ẹ ṣe púpọ̀.

Bẹ́ẹ̀ni, ó dára púpọ̀ láti jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà láti fi fẹ́hàn wọ́n, láti jẹ́ kí wọ́n mọ̀ pé ìkan nínú wọn ni ìwọ náà ṣe, láti jẹ́ kí wọ́n mọ̀ pé o mọ rírì wọ́n, láti jẹ́ kí wọ́n mọ̀ pé oore ni wọ́n ń ṣe fún ẹ. Bẹ́ẹ̀ni, mò sí ni lọ́kàn pé tó bá dọjọ wá ju tí Ọlọ́run bá ṣe mí lẹ́ní torí ṣẹ́gi ọlá fún un. Lẹ́ẹ́nì tí Ọlọ́run ọba bù kún, màá jẹun pẹ̀lú àwọn oníbàárà mi, eṣe.

Rárá o, mi ò ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n nílé. Mo ṣẹ̀ṣẹ̀ ń gbèrò láti gbìyànjú láti ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n nílé ni. Kí Ọlọ́run kí ó bùkún wà, Ṣé púpọ̀?

Mo máa ń fọ eyín mi ó kéré tán, ìgbà méjì lójúmọ́. Tí mo bá ti jí laarọ, tí mo lọ wẹ̀, màá fọ̀. Tí mo bá sì fẹ́ sùn lálẹ́, màá fọ̀. Nígbà mìíràn tí n bá jẹ àwọn oúnjẹ èyí tí mo kẹẹfin pé ó le dọ̀tí eyín, mo máa ń fọ eyín mi Ó máa ń tó ìgbà mẹ́ta. Fún idi eyi, ó máa ń tó ìgbà mẹ́ta ní ọjọ́ mìíràn tí mo máa ń fọ eyín mi. Ẹ ṣe púpọ̀.

Bẹ́ẹ̀ni, etí mi dára. Nínú àánú tí ọba tó dá ayé tó dá ọ̀run ṣe fún mi ni pé ó fún mi ní etí tí ó gbọ́rọ̀ dáradára tí kì í ṣiṣẹ́ dákúdájé. Etí mi dára púpọ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ìbọ̀wọ́. Ìbọ̀wọ́ jẹ́ ohun tí a máa ń wọ̀ sí ọwọ́ wa láti dáàbò bo ara wa. Yálà, nígbà tí a fẹ́ ṣe àwọn iṣẹ́ kan tó jẹ́ pé tí a bá kọ ọwọ́ wa bọ̀, a gbọdọ̀ kíbo ẹnu wa. Yálà, tí a bá jẹ́ dókítà ní ilé ìwòsàn, so a ní láti máa lo ìbọ̀wọ́ láti fi dáàbòbo ìlera ara wa.

Bẹ́ẹ̀ni mo máa ń fi sára, mo máa ń fi ìdáàbòbò òòrùn sára. Nígbàkígbà tí mo bá rí pé òòrùn mu púpọ̀ jù, màá ní láti lo ìdáàbòbò òòrùn. Ẹṣe púpọ̀

Àwọ̀ tí mo fẹ́ràn jù, òun náà ni àwọ̀ eérú. Leyin náà, àwọ̀ funfun. Àwọ̀ eérú jẹ́ àwọ̀ kan tí mo sábà fẹ́ràn jù, pàápàá tí n bá fẹ́ ra aṣọ. Mo jẹ́ ẹnìkan tó sábà máa ń ra aṣọ tó bá ní àwọ̀ eérú ese púpọ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà. Ìtọ́jú ọjà jẹ́ ohun tí èèyàn gbudọ̀ máa ṣe láti ríi pé àwọn èèyàn ń wá s'ọ́dọ̀ rẹ láti ra'jà torí pé wọ́n á ríi pé o ní ìmọ̀toto. Ṣé.

Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀, òun náà ni ọjọ́ Àbámẹ́ta. Ọjọ́ yìí jẹ́ ọjọ́ tí gbogbo wa a kì í lọ sí ibiṣẹ́, àmọ́ wà nílé láti bára wa ṣeré. Ẹ sé pupọ?

Bẹ́ẹ̀ni, mo máa ń ka àwọn àdéhùn dáadáa kó tó di pé máa buwọ́lu. Bí èèyàn bá jẹ́ ẹni tí kò ka àdéhùn, ó lè buwọ́lu ohun tí ó ṣe iparun bá tó bá di ọjọ́ wájú, ó sì lè buwọ́lu ohun tí ó ṣe akobá ńlá lá fún un tó bá di ọjọ́ wájú. So ó dára púpọ̀ kí a máa ka àdéhùn dáadáa.

Mo máa ń fọ ọwọ́ mi lójoojúmọ́ ní bí ìgbà márùn-ún. Ni àsìkò ìgbà tí mo bá fẹ́ jẹun, mo dẹ̀ máa ń jẹun ní ẹ̀ẹ̀mẹta lójoojúmọ́. Òrèkóòrè ni mo máa ń fọ ọwọ́ mi lásìkò ìgbà tí mo bá fẹ́ kírun gẹ́gẹ́ bí mo sọ ní ọ̀dún. Mo tún máa ń fọ ọwọ́ mi tí mo bá ṣe ẹni iṣẹ́ kan tí mo rí pé ó mú ọwọ́ mi dọ̀tí. E sé gbogbo?

Mo máa ń rí ìpèsè àwọn ohun èlò ní àwọn ọ̀nà tí ó pọ̀ púpọ̀. Yálà ni ọ̀nà pé màá rà. Yálà ni ọ̀nà pé bóyá èmi gangan fúnra mi ní ọgbà oko tí mo sì ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun èlò ń bẹ̀, ṣo má wọ ọgbà oko, lolò má lọ mú wá èyí tí mo bá nílò ń bẹ̀

Rárá o, mo jẹ ẹnìkan tí ó fẹ́ràn láti máa jẹ ẹran, ṣùgbọ́n ó lójú ẹran. Ẹran eyìí tí ó ń ṣe ara lóore bí àwọn dókítà bá ṣe sọ ni èmi máa ń jẹ. Èmi kì í ṣàdéédé jẹ oríṣìíríṣìí abí ẹran kẹrun. Ṣé pupo?

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn èèyàn. Mo máa ń bá àwọn èèyàn kọ lẹ́tà, mo dẹ̀ máa ń kọ fún àwọn èèyàn fún rara mi. Lẹ́tà kíkọ jẹ́ ọ̀nà tí à ń gba ba'ra wa sọ̀rọ̀. Yálà ẹni tí ń bẹ ní tòsí wa, yálà ẹni tí ó jìnnà sí wa. So ọ̀nà tí a gbà fi ìwé ránṣẹ́ síra ẹni, òun ni lẹ́tà kíkọ. E Ṣé púpò?

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran yíya àwòrán. Àwòrán yíya jẹ́ ọ̀nà tí à ń gbà láti ṣe àkaálẹ̀ ọjọ́ ayẹyẹ àbí láti ṣe àkaálẹ̀ ọjọ́ tí inú èèyàn dùn. So, tí ẹ̀yań bá ti rí àwòrán tí a yà ní ọjọ́ yìí, yóò jẹ́ kí a ranti àwọn ohun tó ṣẹlẹ̀ sí wa lọ́jọ́ náà tí a fi ya àwọn àwòrán náà. So, mo fẹ́ran kí n mo yà àwòrán.

Ẹ̀rọ alágbèéká tí mò ń lò, òun ni ẹ̀rọ alágbèéká tí ilé iṣẹ́ Tẹ́kínoò tí ó ṣe, tí i se Tẹ́kínoò ogójì, òun ni ẹ̀rọ alágbèéká tí mò ń lò.

Mo fẹ́ràn tea púpọ̀ ṣùgbọ́n mi ò fẹ́ràn coffee. Mo máa ń mu coffee tí mo bá fẹ́ kàwé tí n sì fẹ́ kí orun ó dà mí láàmú. Ṣùgbọ́n tea ni ohun tí mo sábà máa ń mu lọ́pọ̀lọpọ̀ igbà. Ẹse púpọ̀.

Mi ò sábà fẹ́ràn ìjiyàn púpọ̀. Ìjiyàn ni kí èèyàn méjì ó máa bá ara wọn ṣe ìfànfà lórí ọ̀rọ̀ kan pé ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀, bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ kọ́. So mi ò fẹ́ràn ìjiyàn púpọ̀.

Mi ò ní kọ̀ǹpútà lọ́wọ́lọ́wọ́ yìí. Ẹ̀rọ ìléwọ́ tí a pè ní ẹ̀rọ alágbèéká òun ni èyí tí mò ń lò. Kò tíì sí kọ̀ǹpútà lọ́wọ́ mi.

Mo máa ń fi ìpara pa araa mi. Yorùbá kì í sọ pé ṣe o máa ń fi ìpara sára rara. Mo máa ń fi ìpara pa ara mi. Bẹ́ẹ̀ ni, mo máa ń fi ìpara pa ara mi.

Àkókò tí mo máa ń lo sùn kì í ṣe àkókò tí ó pọ̀ rárá, bíi wákàtí mẹ́rin ní òru. Ó ti tó mi láti sùn wákàtí mẹ́rin a sun, a sì jí láti ka ìwé àbí láti ṣe àwọn iṣẹ́ mìíràn e ṣe púpọ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń na ara mi. Tí mo bá rí pé ibi kan, tí mo bá kẹẹfin pé ibi kan, in ro mi lára àbí ibi ǹkan dùn mí lára àbí ara mi ó ní rẹwẹ̀sì, ó kó rẹwẹ̀sì, so máa na ara jáde àbí kí n lọ ṣeré ìdárayá àbí kí n sọ fún aya mi kó bá a na, kó bá n tẹ ẹ̀yìn mi.

Mo maa n parọ okan mi bí ó bá ṣe wù mí. Nígbà mìíràn, màá dárí ọkàn mi lọ síbi eré ìdárayá, nígbà mìíràn màá sì dárí ọkàn mi lọ síbi ẹ̀kọ́, nígbà mìíràn màá sì dárí ọkàn mi lọ síbi ètò ìgbésí ayé. Èyí ti o baa wù mi ninu mejeeji abi métèèta ohun ni ma fi paarọ okan.

Rárá o, n kò tíì béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ olùṣètò ẹ̀rọ rí rárá. Ọlọ́run e tíì kádàrá pé kí n béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ olùṣètò ẹ̀rọ rí. Kò tíì sí ǹkan tó wọ́n gbé wá tí ó ju agbára lọ. Eṣé púpọ̀?

Bẹ́ẹ̀ni, mo ti gun alùpùpù rí. Alùpùpù jẹ́ ohun tí a máa ń gùn láti ibì kan dé ibì kan, tí ó ní táyà méjì tí àwọn olóyìnbo ń pè ní masíìnì, tí wọ́n sì tún ń pè ní ọ̀kadà ní èdè ìbílẹ̀ titi wa ń bí. Mo ti gun alùpùpù rí, ẹṣe púpọ̀.

Mọ̀ mo n yan alábàáṣiṣẹ́pọ̀ ní oríṣiríṣi ọ̀nà gẹ́gẹ́ bíi pé kí olùkálúkù wọn kó ìwé ẹ̀rí wọn wá kí a sì ṣe ìdánwò ránpẹ́ fún wọn. Ẹni tí ó bá ti kógójà nínú ìdánwò náà á jẹ́ pé ó ti pege dé láti jẹ́ alábáṣiṣẹ́ mì níyen. Ẹ ṣe gan.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù. Aṣọ òtútù jẹ́ aṣọ gbẹ̀gẹ̀dẹ̀ tí o lè dáàbò bo wa nígbà tí àsìkò òtútù bá dé. Àsìkò òtútù ni àsìkò tó ṣe pé ó le fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn láti jáde kúrò nínú ilé rẹ̀ bọ́ síta torí òtútù tó máa ń le koko ní àsìkò náà.

Bẹ́ẹ̀ni, mo máa ń rántí àwọn àdéhùn mi pẹ̀lú pé mo ti fi ẹ̀rọ ìrántí sí orí ẹ̀rọ ìléwọ́ mi pẹ̀lú gbogbo àkókò tí mo ṣe àwọn àdéhùn yẹn fún àwọn èeyan. Ṣùgbọ́n tí ẹ̀rọ ìléwọ́ mi bá ti dún ní àkókò àdéhùn kankan, mo ti ranti pé ó ti tásíko láti bí ra bukátà kan ni yẹn. Eṣe pupo.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn rinrin òkè. Ó wà lára ọ̀nà tí mo máa ń gbà dárayá. Tí mo bá rí pé ara mi kò fẹ́ mokun dáadáa. So, àwọn ọ̀nà wọ̀nyí ni mí máa ń gbà láti ṣe ìdárayá. Esé pupọ̀?

Rárá o, èmi kì í ṣiṣẹ́ ju wákàtí lo nítorí pé ó léwu, àbí kí n sọ pé ó lè dá ǹkan mi i lẹ̀ sí àgọ́ ara ẹni. Wọn tún wọ́n sí ní gbogbo ǹkan, èmi kì í ṣiṣẹ́ ju wákàtí lo.

Adùn tí mo fẹ́ràn nínú ice cream, òun náà ni èyí tí ó jẹ́ aláwọ̀ dúdú tí àwọn olóyìnbo ń pè ní chocolate. Adùn yẹn ni mo fẹ́ràn jù, ẹ ṣe?

Bẹ́ẹ̀ni, mo mọ àwọn aládùúgbò mi dáadáa. Àwọn aládùúgbò mi jẹ́ àwọn èèyàn tí a jọ mú lé ti ra, tí a jọ ń gbé papọ̀ ní agbègbè kan náà, tí a sì fẹ́ràn ara wa dáadáa. A jọ ń ṣe, a jọ ń kíra, a sì jọ ń pọn ra wa lé kí Ọlọ́run kó má tu wa ká.

Bẹ́ẹ̀ni, mo máa ń wo àwọn ètò tí wón máa ń ṣe lórí tẹlifísàn. Gẹ́gẹ́ bí ètò ilé aláyọ̀, gẹ́gẹ́ bí ètò òkè ọ̀hún, gẹ́gẹ́ bí ètò alárìíyà òpin ọ̀sẹ̀, ẹse pupọ.

Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́, tí yóò sì wúlò púpọ̀ fún mi ní ìdí isẹ́ mii, oun nà ni ọ̀nà àgbà lo ẹ̀rọ ayára bí àsá láti fi ṣe ètò, láti fi gbé ètò kalẹ̀, láti fi ṣe ìlànà ètò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ẹṣé púpọ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ àkọlé lórí Íńtánẹ́ẹ̀tì. Mo jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti máa fi èrò ǹgbà rẹ̀ hàn nípa ohunkóhun tí ó bá ṣẹlẹ̀ yálà sí ara à mi àbí sí ẹlòmíràn. Mo máa ń kọ nǹkan sí orí Íńtánẹ́ẹ̀tì. Ẹ ṣé púpọ̀.

Bíi ọjọ́ mẹ́rin sẹ́yìn, ni kànyín kọ́ nǹkan tuntun sí orí ẹ̀rọ ayélujára. Bíi ọjọ́ mẹ́rin sẹ́yìn báyìí, ni kàyín kọ́ nǹkan tuntun sí orí ẹ̀rọ ayélukára bíi ajẹ́re.

Bẹ́ẹ̀ni, mò mo ń fi àwọn fáìlì mi pamọ́ sí orí cloud. Ní orí ẹ̀rọ ayélukára ti cloud, bẹ́ẹ̀ ni mò ń fi àwọn fáìlì mi pamọ́ síbẹ̀ gẹ́gẹ́ bí àwọn ìwé ẹ̀rí mi àt'àwọn ǹkan tó wúlò tó wúlò tí èèyàn lè rí padà níbẹ̀ tí èèyàn bá pàdánù rẹ̀ lóju aye ẹ̀ ṣe pupọ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń rà, mo sì máa ń tà lórí Íńtánẹ́ẹ̀tì. Lórí ẹ̀rọ ayélukára bí àjẹ́rìí. Kò sí oun tí wọ́n ń pè ní Íńtánẹ́ẹ̀tì èdè Yorùbá. Èdè Yorùbá fún Íńtánẹ́ẹ̀tì, òun náà ni ẹ̀rọ ayélukára bí àjẹ́rìí. Mo máa ń rà, mo máa ń tà lórí ẹ̀rọ ayélukára bí àjẹ́rìí.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa ṣe eré ìdárayá gidigidi. Tí ààyè bá gbà mí dáadáa, mo fẹ́ le lò wákàtí márùn-ún láti fi ṣe eré ìdárayá. Eré ìdárayá jẹ́ ọ̀nà tí a máa ń gbà láti jí oríkeeke ara wa nígbà tí wọ́n bá ti fẹ́ kó ìrẹ̀wẹ̀sì. Mo fẹ́ràn eré ìdárayá.

Bẹ́ẹ̀ni, mo máa ń tẹ̀lé òfin yàrá. Mo máa ń tẹ̀lé òfin yàrá ọkọ. Ẹni tí ó bá rúfún ni í jìyà òfin. Ìlú tí kò sí sòfin, Yorùbá ní kò ṣẹ̀ṣẹ̀. Tí òfin bá ti wà, dandan ni kí á tẹ̀lé. Ṣe pupọ?

Bẹ́ẹ̀ni mo fẹ́ran kí n jókòó níbi tí fèrèsé bá wà àbí kí n jókòó súnmọ́ fèrèsé nínú ọkọ̀ ojú Òfurufú. Ó mọ wù mí púpọ̀ láti rí gbogbo ǹkan tí ó bá n lọ tí n bá ń ṣe ìrìnàjò yála mo ń lọ ní bí mo ń bọ̀ ní sìkò.

Beeni mo ti duro lai lo ero ayarabiasa fun oho kan ri. Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni a máa ń kojú ìṣòro iná ìjọba. Tí kò bá sì tí sí iná ìjọba, kò sí ọ̀nà láti rí ẹ̀rọ ayárabíàṣá lo. Ẹ pupo.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí ń mọ ọkọ̀ orin, ṣùgbọ́n kì í ṣe orin lásán. Orin èyí tí ó kọ́ ọmọdé lọ́gbọ́n, tí ó kọ́ àgbà lọ́gbọ́n, tí ó tún àwùjọ ṣe, tí ó tún ìlú ṣe, tí ó le tún orílẹ̀-èdè ṣe, èyí ni mo fẹ́ràn kí ń mọ ọkọ̀, kì í ṣe orin lásán. Èyí tí gbogbo àwọn èèyàn mọ̀ ń kọ tí ó sì ń bá àwùjọ jẹ́, ẹṣẹ gbogbo.